Oníbàárà. Bawo ni o ṣe máa n gbọ́ ìro àwọn oníbàárà. Àti gboro oníbàárà rọrùn tí o bá ní èrò ayélujara tí ó fún wọn ní àǹfààní láti máa bá yín sọ̀rọ̀ ní ẹ̀yìn ìgbà tọ́n bá ra nǹkan lọ́wọ́ rẹ. Elẹ́yìi wà lọ́wọ́ bí o bá ṣe yára dáhùn sí ẹ̀dùn ọkàn wọn àbí eleyii ti o bá fẹ́ fi ẹ̀mí imọ́re hàn nípa bí o ṣe gbádùn nǹkan tí o rà.

Lára ǹkan tí ó ṣe pàtàkì tí a bá bí ọmọ, òun ni láti ṣe ìsọmọlórúkọ àti pé nígbà tí a bá ṣe ìsọmọlórúkọ, ó ṣe pàtàkì kí a sọ orúkọ tí a sọ ìtumọ̀ orúkọ tí a sọ ọmọ. Nítorí wọ́n ṣọ wípé orúkọ ọmọ ni ìjánu ọmọ, kò sí orukọ ènìyàn ni kò mọ̀ nípa elèyi. Ṣùgbọ́n èmi, wọ́n ṣọ mí ní Ọpẹ́yẹmí torí mo jẹ́ àkọ́bí ọmọ nígbà tí wọ́n bí mi. Eléyìí jẹ́ bí wá ṣáàyẹ̀mí jẹ́ ǹkan tí múnú awon obi mi dùn, tí wọ́n dẹ̀ rò wípé Ọpẹ́yẹ àwọn.

Orin kíkọ jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní, ní ẹkan kàn. Mi kò fẹ́ràn láti máa kọ rin ṣùgbọ́n ni ìgbàkígbà tí mo bá fẹ́ kọ orin, mo máa ń kọ tọkàntọkàn. Mo dẹ́fà láti gbọ́ àwọn orin àbáláyé àwọn orin àwọn àgbàlagbà.

Nígbà tí mo fi ń ṣe ìró, tí mo fi ṣe àgùbà, tí mo fi je àgùnbàniro ní ọdún tó kọjá, ẹ̀fọ́ úgú jẹ́ ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ. Ẹ̀fọ́ yìí jẹ́ ẹ̀fọ́ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn nígbàgbọ́ wípé wọ́n máa ń pèsè ẹ̀jẹ̀ sí agbára ṣùgbọ́n èmi fẹ́ràn bí ẹ̀fọ́ náà ṣe máa ń rí àti bí pé ó, ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa jẹ nínú ẹ̀fọ́. Ẹ̀fọ́ úgú ṣe pàtàkì púpọ̀ fún.

Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló wà nínú yíya àwòrán ṣùgbọ́n èmi kò rí lè. N kò fi bẹ́ẹ̀ fẹ́ràn yíya àwòrán torí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò kí ń ṣe nǹkan tí ó máa ń yá mi lára láti ṣe. Ṣùgbọ́n ní àwọn ọ̀ tí mo bá wà ní òde àríyá pẹ̀lú àwọn ẹbí mi, mo fẹ́ràn láti ya àwọn ẹ́ ní ẹ̀kọ́okan kì í ṣe ní òkè òkè.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ó dára láti mọ nǹkan tí àwọn oníbàárà rẹ fẹ́ran kí o dẹ̀ mọ̀ n ṣe kí o dẹ̀ ṣe bí agbára rẹ bá ti mọ̀. Élèyìí máa jẹ́ kí eto oro aje owo rẹ ki o gbẹ́pẹ́lé, ó sì máa jẹ́ kí wọ́n tún máa pe àwọn èèyàn mìíràn láti wá bá ẹ rajà. Ó ṣe pàtàkì púpọ̀ láti ṣe láti múra dáadáa fún àwọn tí o bá fẹ́ pàdé àwọn oníbàárà rẹ.

Kẹ́ Yorùbá ṣe máa ń sọ wípé “ikú iṣẹ́ l'omu iṣẹ orí lo mú orí oníṣẹ́ yá”. Eyin kí ènìyàn ó yin ẹni tí ó bá ṣe nǹkan tó dára, ó máa ń jẹ́ kí ewé ẹni bẹ́ẹ̀ kó kí inú rẹ̀ dùn kí ara rẹ̀ sì yà láti ṣe dáadáa sí jù bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ràn láti jẹ́ kí láti gba ẹ̀yìn pẹ̀lú ọ̀rọ̀ ẹnu tí mo bá ṣe nǹkan tó dára. Ṣùgbọ́n tí ó bá jẹ́ ẹ̀bùn náà ni, òun náà dára. Ṣùgbọ́n ẹni tí ó fún ọ ní ẹ̀bùn tí ó tún bọ̀ sọ̀rọ̀ mìíràn lẹ́yìn ìwà àgbà náà kò kì í jẹ́ kí orí ẹni tó ṣiṣẹ́ yá.

Ìpè fídíò tí àwọn olóyìn ń pè ní fídíò call jẹ́ ọ̀nà kan láti bá àwọn ọ̀rẹ́ mi àbí àwọn ẹbí mi sọ̀rọ̀. Mi ò kí n fi, mi ò kín sá bá pe ìpè fídíò, ṣùgbọ́n nígbà tí mo bá fẹ́ pe ìpè fídíò, mo fẹ́ràn láti, tí mo bá wà níbí, tí mo bá ti kúrò nílé fún ọjọ́ pípẹ́, tí mo fẹ́ rí ojú àwọn òbí mi àbí ojú àwọn ọ̀rẹ́ mi, àbí ẹni tí mo túdọ́ tó pé, mo máà ń fẹ́ràn láti ṣe ìpè fídíò.